Batiri fóònù mi máa ń dúró pẹ́ nítorí wípé mo ṣẹ̀ṣẹ̀ ra fóònù náà ni. Bí mo bá rẹ́ ti fẹ́ ṣájì rẹ̀, mo kì í tẹ̀ bí bá ti fi sínú iná. Fún idi eyìí ó ń jẹ́ kí bátìrì rẹ̀ kó máa dúró pẹ́ dáadáa kótó dí pé yóò já wálé.

Wákàtí tí mo fi ń ṣiṣẹ́ lójojúmọ́, a máa lò bí i wákàtí mẹ́sàn-án. Nítorí wípé bí mo bá ti jáde láàárọ̀, ó di ọwọ́ ìrọ̀lẹ́ kí n tó padà sílé. Torí iṣẹ́ tí mò ń ṣe, mo sì máa ń lo ìgbà mí, mo máa lò ju wákàtí náà lọ ju bẹ́ẹ̀ lọ bí iṣẹ́ tó bá ṣẹ́pọ̀ sí mi.

Àkókò tí mo máa ń se to àkókò méjì mi sí ni ago márùn-ún àta bọ̀. Fún ìdí èyí sì ni pé kín lè ráyè wẹ̀, kín lè ráyè jẹun kín tó jáde. Torí nǹkan tí kò bá mú mi jí ní ago márùn-ún àta bọ̀, n kò ní lè se àwọn nǹkan kan kí n tó jáde, a sì dá àwọn nǹkan kan dúró.

Kò sí ìgbà tí emi kìí lo fóònù mi ní ojoojúmọ́ nítorí pé ó jẹ́ ohun èlò pàtàkì fún iṣẹ́ tí mò ń ṣe. Mo fẹ́ẹ̀ lè sọ wípé gbogbo ìgbà ni mò ń lò ó. Àkókò àti wákàtí ni mo fi n lòó ní ojoojúmọ́ nítorí wípé gbogbo nǹkan tí mo fẹ́ ṣe, iṣẹ́ tí mo fẹ́ ṣe, orí rẹ̀ náà ni mo ti ń ṣe.

Bẹ́ẹ̀ni, mo máa ń ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Ọ̀pọ̀lọpọ̀ ǹkan ni mo ti rà lórí Íńtánẹ́ẹ̀tì tó sì jẹ́ pé mo sì ń gbàdun rẹ̀ẹ́ di si i. Àwọn èèyàn máa ń sọ wípé ǹkan rí Íńtánẹ́ẹ̀tì wípé kì ń ṣe bó ṣe rí ni wọ́n á ṣe gbé wá. Lóòótọ́ ni, àwọn ǹkan mìíràn bẹ́ẹ̀ ṣùgbọ́n bí èèyàn bá rà ní ibi tó yẹ kó ti rà, ǹkan tó bá sanwó fún náà ló máa gba, kò sì ní sí àríyànjiyàn ǹkan kan níbẹ̀.

Lórí íńtánẹ́ẹ̀tì, bí mo ṣe máa ń dàbọ̀bọ̀ ara mi ni wípé kì í ṣe gbogbo nǹkan tí m bá rí náà ni mo máa ń tẹ̀. Mo sì máa ń ṣe wípé àwọn tí mo bá ń bá sọ̀rọ̀, ẹni tí mi ò bá mọ̀, mi kì í bá wọn sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni, àwọn líńkì tí wọ́n bá fi síbẹ̀, tí wọ́n bá ní kó tẹ̀, mo máa ń ṣe àkíyèsí kí n tó tẹ̀ẹ́ irú ǹkan bẹ́ nítorí wípé àwọn ìmí a máa fi sílẹ̀ láti fi gba ohun kan àbí méjì lọ́wọ́ rẹ.

Bẹ́ẹ̀ni mo jẹ́ ènìyàn tó máa ń jí ní kùtùkùtù. Nítorí wípé ó pẹ́ jù ago márùn-ún àbọ̀ mo gbọdọ̀ tì jí kí n wẹ̀, kí n jẹun, kí n lè jáde. Nítorí wípé iṣẹ́ lògun ìṣẹ́ bí mo bá tètè jí láàrò kùtùkùtù, a máa dá àwọn ọkọ̀ dúró, òun sì le fa ohun tó lè má mú kí ọjọ́ náà kò fẹ́ lè dára.

Bí mo ṣe máa ń dènà ìdáná ọkọ̀ ni wípé bí m bá máa wọ ọkọ̀, mo máa ń ṣe àkíyèsí kín tó wo, bẹ́ẹ̀ ni bí mo bá ṣe máa fọ̀nà, màá wo ọ̀tún àtosí kí n tó fọ̀nà nítorí wípé kìí ṣe gbogbo ènìyàn tó ń wa ọkọ̀ náà ni ó ní orí pípé.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran oúnjẹ tó ní ata ṣùgbọ́n mi kò fẹ́ran ata púpọ̀. Kókò rà jẹ́ ata ní fẹ́rẹ́fẹ́ torí bí ó bá ní ata jù, mi kò kí n fẹ́ran rẹ̀. Ni òrìṣìírìṣìí èèyàn tí máa ń jẹ ata púpọ̀. Nítorí ìdí èyí, bí mo bá máa dáná, ata díẹ̀ ni màá fi sí ko má ba rìn mí lọ́kàn.

Bẹ́ẹ̀ni, nígbà míràn bí mo bá se iṣẹ́ tó pọ̀ jù, orí lè máa fọ́ mi. Ṣùgbọ́n bóri bá ń fọ́ mi, ǹkan méjì ni mà ń kọ́kọ́ wò. Ṣé mo ti jẹun? Kí ló lè fà á? Tori kì se gbogbo orí fífó na ni ìsà imii wà nítorí iṣẹ́ àṣekára tí èyàn ṣe, bẹ́ẹ̀ ni imii sì lè wà kó jẹ́ àìsàn ni.

À, mo máa ń lọ sí ilé oúnjẹ bí mi bá ti gbé oúnjẹ lọ sí ibi iṣẹ́ nítorí wípé mi kì í fi oúnjẹ àárọ̀ ṣeré. Mo gbàgbọ́ wípé oúnjẹ àárọ̀ ṣe pàtàkì lára ó sì ṣe pàtàkì fún iṣẹ́ ọjọ́ náà. So mo máa ń lọ sí ilé oúnjẹ ní òrekòòré nígbà tí mi o bá ti gbé oúnjẹ lọ.

Kò sí aṣọ tí mi ò fẹ́ràn láti máa wọ̀, bí aṣọ náà bá ti bá ara mi mu, tó sì bá ìgbà mu, òun lọ nìyẹn. Àmọ́ tàbí ká wò, àwọn àwọ̀ kan wà tí mo fẹ́ràn nínú aṣọ bí funfun, bí dúdú, àwọn àwọ̀ tí ò fẹ́ ẹ máa taná yóyòyò.

Bẹ́ẹ̀ni, mo ti gun alùpùpù rí, àmọ́ ẹ̀rù máa ń bà mí nítorí wípé kì í ṣe gbogbo ènìyàn tí ń wá alùpùpù ni orí wọ́n pé. Ṣó, nítorí ìdí èyí, ẹ̀rù máa ń bà mí láti máa gun alùpùpù. Ṣùgbọ́n ọjọ́ tí mi ò bá ní ohun tí mo fẹ́ ṣe tí mi ò rí ọkọ̀ wò, n ó gbé ṣùgbọ́n pẹ̀lú ọkọ̀ kan, ìfòyà kan ni màá fi ń gbé.

Mo máa ń lọ sí ọjà ní ìgbákuúgbà tí mi ò bá ti ní nnkan kan nílé mọ́, nítorí wípé èmi máa ń jẹ́ ǹkan tó jẹ́ pé mo máa ń ra gbogbo ẹ̀ sílé, nítorí wípé inú mi ò kí ń dùn bó bá tán tí mo lọ rà lẹ́yọ̀yọ̀. Ní inú oṣù, mo lè lọ sí ọjà ní ẹ̀ẹ̀kan tàbí ẹ́ẹ̀méjì láti lọ ra ohun gbogbo tí mo máa nílò sílé.

Bẹ́ẹ̀ni mo máa ń pe àwọn oníbàárà tuntun láti mọ ohun tí wọ́n nílò, láti mọ ohun tí ó rà bóyá ó dára àbí kò dára. Ìdí tí mo dẹ̀ tún fi máa ń pè wọ́n làti tún lè sọ fún wọn wípé a ní eléyìí, a ní tọ́hun nítorí pé bí wọ́n bá máa nílò rẹ̀ kí wọ́n má ṣe lọ síbòmí láti lọ rà. Èmi sì tún máa ń pè wọ́n láti dùpẹ́ lọ̀wọ̀ fún ohun ribiribi tó ṣe.

Ikoko tí mo fẹ́ràn jù nípa ìwé ni wípé ìwé a máa ń mu kọ pọ lọji pipe, ìwé a máa ń muyan tayọ láàrin ẹgbẹ́, ìwé a máa ń muyan láti jókò pẹ̀lú àwọn ọmọ ọba, àwọn ọba pẹ̀lú ìwé a máa ń muyan láti gbé orí ènìyàn sókè, ìwé a máa ń muyan láti jẹ́ ènìyàn pàtàkì láwùjọ, nítorí wípé ìwé ó ṣe pàtàkì nínú ayé tá wa yìí, bí èyàn ò bá fi ìwé kún ohun gbogbo tí ń ṣe, kò fẹ́ẹ̀ lè dàbí wípé ó máa ṣe dáadáa nínú ohun náà.

Bí mo ṣe má ń ṣètò àwọn ìsọ̀rọ̀ mi láàrín àwọn ẹlẹgbẹ́ mi ni wípé, màá kọ́kọ́ ronú sí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ. Ṣé ọ̀rọ̀ yìí so mú láàkáàyè wa kí n tó sọ? Ṣé ọ̀rọ̀ náà so jọ mọ́ nǹkan tí wọ́n ń sọ? Ṣé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ, ṣé ó lè mú àtúnṣe wá sí ohun tó ti bàjẹ́? Bí n bá rò ó tí mo rí pé ó dára ni màá tún sọ̀ ọ́ láàrín àwọn akẹgbẹ́ mi.

Rárá o, mi kì í sùn ní ọ̀sán torí iṣẹ́ tí mò ń ṣe kò gbà mí láyè láti máa sùn ní ọ̀sán. Alẹ́ nìkan ni mo máa ráyè láti sùn. Tí mo bá dẹ́fẹ̀ sùn lálẹ́, mo máa ń gbìyànjú láti sùn dáradára nítorí pé ó dára kí èèyàn máa sùn dáadáa, gbogbo egungun àti iṣan ara wọn a lè tó padà.

Mi ò ní èèyàn kankan tí mò ń sanwó oṣù fún, torí pé mo ń ṣiṣẹ́ fún èèyàn ni pẹ̀lú kí n sanwó oṣù mi. Nítorí ìdí èyí, mi kò le sọ ọ̀rọ̀ kankan lórí eléyìí torí pé mi ò ní ilé iṣẹ́ kankan tí mò fi ń sanwó àwọn òṣìṣẹ́.

Nígbà tí mo máa ń fọ ọkọ̀ mi ni, nígbà tí mo bá gbé jáde láàárín ijọ́ kan sí méjì tí mo rí pé ó sì ti dọ̀tí, màá gbé fún àwọn alágbàfọ̀ láti bá mi fọọ tónítóní kí ó lè ṣe dùn wò lójú àti wípé kémi náà kí má bá fi ara kó ìdọ̀tí nínú ẹ̀.

Èmi kì í ní àla buruku o nítorí wípé ó ti pẹ́ kẹ́yìn tí mo ní àla buruku. So mi kì í ní àlaburuku kankan tó lè mọ̀ kí àyà mi já tàbí kí n taji láti ojú òorun. Ó ti pẹ́ gidi gan tí mo ti ní ìru alá yí gbeyin.

Bẹ́ẹ̀ni mo ti lọ sí agbo rí, nítorí pé nígbà tí mo wà ní kékeré, mo jẹ́ ọ̀kan lára àwọn boy scout. Nítorí tí èyí a máa ń lọ sí agbo dáradára láti lọ ṣe kampu gẹ́gẹ́ bí ọmọ ológun. Tóó nítorí tí èyí a máa ń lọ ní òrékóòrè.

Ọwọ́ ọ̀sìn ni mo máa ń lò láti fi kọ iṣẹ́, bẹ́ẹ̀ ni ọwọ́ ọ̀sìn ni mo máa ń lò láti fi jẹun. Nítorí pé ọlọ́wọ́ ọ̀sìn ni mí. Bí a sì ṣe dá mí nìyẹn. Mo máa ń gbìyànjú ń gbà mí láti fi ọwọ́ ọ̀tún ṣe ohun gbogbo. Ṣùgbọ́n kò dàbí kò sí yàrá tó ọwọ́ ọ̀sìn tí mo máa ń lò.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa wo àwọn ìràwọ̀ nítorí pé nígbà tí a wà ní kékeré, wọ́n máa ń pa nítan fún wa pé ìràwọ̀ èèyàn kọ̀ọ̀kan òhun ní o wà ní ojú oorun yìí. Bí a bá lè máa wò ó, a ò lè mọ̀ pé ìràwọ̀ tiwa náà wà níbẹ̀. Bí a bá sì wò dáradára, àwọn kan wà yóò tán yóyóyó, àwọn kan wà yóò tán kékeré.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ gọ́ọ̀mù ní àwọn ìgbà kọ̀ọ̀kan láti fi tún eyín mi ṣe, láti fi ṣe ohun kan tí a ń pè ní ẹsàsáìsì fún àwọn eyín mi. Ó ṣe pàtàkì láti máa jẹ gọ́ọ̀mù lẹ́ẹ̀kọ̀ọ̀kan, ṣùgbọ́n kò ṣe àǹfààní láti máa jẹ ní gbogbo ìgbà.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa lọ sí ilé ìṣẹ̀mbáyé, nítorí wípé àwọn ohun tí o máa ń wà níbẹ̀, àwọn ohun ìṣẹ̀mbáyé ni àwọn ohun tó jẹ́ wípé a kàn án ká ní inú ìwé ṣùgbọ́n tí a kò tíì rí, ṣùgbọ́n bí a bá lọ síbẹ̀, a ó rí wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe rí gangan, a ó sì le sọ fún àwọn ènìyàn pé ohun tí mo kà ní inú ìwé gẹ́lẹ́ náà ló rí nígbà tí mo rí i lójúkoju.

Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi nítorí pé Àkẹ́yìndé ni orúkọ mi. O sí túmọ̀ pé ohun ní ẹnì kejì tó dé lẹ́yìn ìgbà tí a bí tayé. Ìtumọ̀ orúkọ mi sì ni yen. Mo sì mọ ìtumọ̀ rẹ̀ yékéyéké nítorí wípé a ò nílò láti máa sọ fún mi pé ìtumọ̀ orúkọ mi re kí ń tó mọ̀ torí pé mi kì í ṣe ọmọdé mọ́.

Bí mo ṣe máa ń darí àwọn òṣìṣẹ́ tí ó wà lábẹ́ mi ni wípé iṣẹ́ tí ó bá yẹ kó ṣe, màá ṣàlàyé fún wọn. A tẹ̀lé gbìnyànjú lórí ẹ̀ láti ṣe ní àsìkò tó yẹ kí a ṣe kí a lè ní ọjọ́ tó dára. Mo sì máa ń gbìyànjú láti lè jẹ́ kí wọ́n mọ̀ wípé Iṣẹ́ tá bá ń ṣe, a gbọdọ̀ máa fi ìyára sí láti lè ní ọjọ́ tó dára.

Kò sí iyàrá tí mi ò fẹ́ràn nínú ilé mi nítorí pé iyàrá kọ̀ọ̀kan ló ní iṣẹ́ tó ń ṣe. Iyàrá ìkàwé wà, bẹ́ẹ̀ ni iyàrá ìgbafẹ́ wà, iyàrá ibùsùn wà. Gbogbo iyàrá kọ̀ọ̀kan yìí náà ni mo fẹ́ràn. Ṣùgbọ́n iyàrá tí mo fẹ́ràn jù ó ni iyàrá ibùsùn nítorí pé ni bẹ́ẹ̀ ni máa gbé orí mi sí láti sùn bí ó bá rẹ mí.

Ńjọ́ nígbà tí ó kẹ́yìn tí mo fò nígbà tí mo wà ní kékeré ní skulu girama, àwọn ọgbà ẹni a máa ń ṣe àwọn eré fífò ó sì ti pẹ́ a máa bíi ọdún mẹ́wàá tàbí jù bẹ́ẹ̀ lọ ṣẹ́yìn. Ṣùgbọ́n nísìnyí a kò ní àǹfààní láti ṣe irú àwọn eré yìí mọ́ nítorí pé eré ọmọdé ni nígbà náà.

Rárá o, mi kì í fín tùràrí nítorí pé kò bá ìlànà mímu. Olójú àwọn tí wọ́n máa ń fín tùràrí láti fi lé àwọn ẹ̀mí òkùnkùn kúrò ṣùgbọ́n kò bá ìlànà ẹ̀sìn mímu èdè tí mi ṣe kẹ́rù ló ni. Bẹ́ẹ̀ ni, a kò fi kọ́ mi láti máa lòó.

Àjọ̀dún tí mo fẹ́ràn láti máa lọ ohun ni àjọ̀dún ọdún tuntun pẹ̀lú àjọ̀dún Kérésìmesì. Nítorí wípé àsìkò yìí, ẹsẹ̀ máa ń pé gbogbo àwọn tí wọ́n ti lọ won o wá lé láti wá ṣé Kérésìmesì àti ọdún tuntun. Àwọn ilé ìtura papọ̀ láti ṣàjọyọ̀.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣe ìpè fídíò nígbàtí mo bá nílò láti rí ojú ẹni tí mo bá ń pè. Ìgbà mí sì le wà tó jẹ́ wípé mo bá ṣẹ̀ṣẹ̀ pàdé ènìyàn tí mo pàdé ẹ́ ní orí ẹ̀rọ Íńtánẹ́ẹ̀tì, mo le fẹ́ rí ojú ẹni náà láti mọ̀ bóyá ó rẹwà.

Ohun tí màá ń ṣe ní àṣálẹ́ ni bí m bá dé láti ibi iṣẹ́, màá wá aṣọ tí mo máa wọ̀ ní ọjọ́ kejì. Ohun tí màá jẹ, màá gbé lé ná. Bí mbá sì tí jẹun tán, màá tún kó àwọn ohun tí mo ní láti ṣe ní ọjọ́ kejì sílẹ̀ kí n tó lọ láti lọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi owó pamọ́ nítorí pé ilé iṣẹ́ ìfowópamọ́ ni mo ti ń ṣiṣẹ́. Wọ́n sì kọ́ wa wípé fún gbogbo ìgbà tí a bá ní owó lọ́wọ́, kí a má ṣe máa fi owó mẹ́wàá jẹun, a gbọ́dọ̀ máa fi àwọn díẹ̀ díẹ̀ pamọ́ nítorí ọjọ́ tí ó bá ní sí owó kankan lọ́wọ́ wa.